Sọ fún wa nípa àgbàlá ilé-owó. Ilé tí mò ń gbé jẹ́ ilé pẹ̀tẹ̀tẹ̀ tó ní òpin yàrá, yàrá yìí ní wàrà, kitchen, ibi ìṣe oúnjẹ wà nínú wàrà, toilet bí i ìgbọ̀nsẹ̀ tẹ̀ tó wà tí àwọn oloyinbo ń pè ní bedsítter. Àgbàlá yẹn jẹ́ àgbàlá tí a mọ, tí a mọ odì yíká, ó de jẹ àgbàlá tó, tó ní ìmọ́tótó.

Sọ fún wa nípa ìpinu ti o yí ìgbé ayé rẹ padà. Ọ̀pọ̀lọpọ̀ ìpinu ló ti yí ìgbé ayé mi padà, ṣùgbọ́n ìkan nínú wọn ni bí mo ṣe, bí mo ṣe gbìyànjú láti lọ sí ìle ìwé gíga. Eléyìí jẹ́ ìpinu tó yí ilé ayé mi padà sí rere.

Kí ni àwọn èrò fún iṣẹ́ ọjọ́ iwájú? Ọ̀pọ̀lọpọ̀ èrò ni mo ní fún iṣẹ́ ọjọ́ iwájú, ṣùgbọ́n lára wọn ni, siṣe nǹkan tí ó tọ́ àti ǹkan tí o yẹ, àti dida ilé-iṣẹ́ tí, tí èmi fúnra lára mi sílẹ̀. Ilé-iṣẹ́ tó jẹ́ pé èmi gẹ́gẹ́ bí ẹni kan ńlá jẹ́ olùdarí, lè jẹ́ àwọn ìpinnu àti àwọn èrò tó wà nínú ọkàn fún iṣẹ́ ọjọ́ iwájú.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Mo máa ń fọ aṣọ mi ní ọjọ́ àbámẹ́ta, ó de jẹ́ ọjọ́ tí máa ń ní ọ̀pọ̀lọpọ̀ àkókò àti ìgbà àti ọjọ́, àti ọjọ́ àìkú. Ojo yi tun je ojo ti mo maa n raye láti fi fo aṣọ.

Báwo ni o ṣe n mọ̀ bóyá o le ran ẹni lọ́wọ́ tàbí ran ẹni lọ́wọ́ tàbí kí o kọ́? Ọ̀pọ̀lọpọ̀ tí ó bá wù mí láti ran ẹni lọ́wọ́, màá ràn án lọ́wọ́ tí kò bá dẹ̀ wá látọkàn mi, mi kò, mi ò ní ràn án lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ríran ẹni lọ́wọ́ ṣe ńkan ti o je pàtàkì. Ṣùgbọ́n ìgbà tó bá jẹ́ pé agbára rẹ ò ká nǹkan toó fẹ́ ṣe, ó daa kí ènìyàn kọ́. Nítorí kò daa kí ènìyàn máa tú ẹni kan ṣe kó wá máa ní ara tí ẹ lára.

Sọ fún wa nípa ẹ̀fọ́ àti ìlera. Ẹ̀fọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún ìlera ènìyàn. Ó máa ń fún ènìyàn ní oríṣiríṣi minerals bíi vitamin a, vitamin B, vitamin C àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀fọ́ jẹ́ nǹkan tó máa ń fúnni lẹ́jẹ̀ pẹ̀lú tó, ti o sì máa ń mú kí ènìyàn wà ní ìlera. Pípé ẹ̀fọ́, ẹ̀fọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fọ́ ló wà. A ní ẹ̀fọ́ gbure, a ní ẹ̀fọ́ tètè, a ní ẹ̀fọ́ roko, a ní ẹ̀fọ́ ṣọko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. E, gbogbo àwọn ẹ̀fọ́ yìí ló ní iṣẹ́ àmú-àmú-àmu-àmúnilárayá tó máa ṣe lára ènìyàn.